Ojo ojo ti mo féràn jù, òun náa ni ìrọ̀lẹ́. Ọ̀run ìrọ̀lẹ́ kò kín pọ̀. Àmo oju ojyo tí mo féràn jù, tí mo ti féràn jù ni ìgbà òjò, ìgbà òjò. Mo féràn ìgbà òjò gan. Tí a bá ti wà ní ìgbà òjò, mo féràn gan torí pé ó má ń jẹ́ kí àwọn ènìyàn wá nle wọn, àwọn ènìyàn o rí bí i jáde. Kò ń jẹ́ kí emi náà rí bí i jáde àmọ́ mí i kii le rí bí i jáde, ó má ń jẹ́ kí ń mú iṣẹ́ mi ṣe. Bẹ́ẹ̀ lo máa ti ń mú creativity mi jáde. Torí ẹ, mo ṣe féràn ìgbà òjò. Mo féràn ìgbà òjò gan.

Kín tó lọ̀sún, mo máa ń rí pé mo gbàdúrà, mo dẹ̀ mú coffee kín tó lọ̀sún. Ǹkan tí mo máa ń ṣe kín tó lọ̀sún ni ẹ́. Máa gbàdúrà, mo máa ń mú coffee, mo dẹ̀ máa ń mú omi. Àwọn ǹkan mẹ́ta tí mo máa ń ṣe kín tó lọ̀sún ni ẹ́. Kò sí ìgbà tí mi kì n ṣe. Mo gbagbọ nínú Olúwa gan, mo dẹ̀ jẹ́ ẹni tí a bí ní ìlànà Kristẹni. Fún dí eyìí, ìgbàgbọ́ mi nínú àdúrà ò le gan. Mi kì n sùn láì máa gbàdúrà. Kí n dẹ̀ tó gbàdúrà, màá mú coffee. Tí màá dẹ̀ mú coffee tán, torí pé coffee máa ń jẹ́ kí n sùn dáadáa, ó dẹ̀ máa ń fún mi ní okún tí n bá ti jí. Tí màá dẹ̀ ti mú coffee tán, mo máa mú omi. Omi láti, láti calm o, láti jẹ́ kí ara mi balẹ̀. After tí màá ṣe èyí tán, màá ń gbàdúrà kín tó lọ̀sún. Àwọn ǹkan tí mo máa ń ṣe kín tó lọ̀sún ni.

Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù náà ni ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ ni àkókò ọjọ́ tí mo fẹ́ràn jù torí pé ní ìrọ̀lẹ́ ni gbogbo iṣẹ́ máà ń, máà ń ti. Bẹ̀ẹ́ni ní ìrọ̀lẹ́ ni mo máa ń fi iṣẹ́ lẹ̀, mo máa ń lọlé. Òórùn ìrọ̀lẹ́ dẹ̀ ni, ó jẹ́ òórùn tí ó tàrà, to calm ní òórùn ìrọ̀lẹ́. Mo dẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí òórùn ìrọ̀lẹ́ dẹ̀ máa ń pọ̀n. Torí ẹ ni mo ṣe like ìrọ̀lẹ́ jù ni, òun ni mo fẹ́ràn jù nínú ọjọ́. Mo fẹ́ràn ìrọ̀lẹ́ gan. Ó dẹ̀ jẹ́ ìgbà tí mo máa ń rí àwọn, àwọn, àwọn aládùúgbò mi àti àwọn ẹbí mi. Ìrọ̀lẹ́ ni mo máa ń rí wọ́n torí ẹ ni mo ṣe nífẹ̀ẹ́ ìrọ̀lẹ́ gan.

Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù, ẹ́ jẹ́ n rántì, ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù hun ni ọdún márùn-ún sẹ́yìn nígbà tí mò ń lọ sí ìlú Ibadan ní Nàìjíríà. Mi rí ọkọ̀ kankan àfi ọkọ̀ akẹ́rù. Mo sanwó fún wọn, wọn dẹ́n ran mi lọ́wọ́. Ọkọ̀ yẹn ni mo, ni mo wọ̀ tí tí mo fi dé Ìbàdàn. Ọkọ̀ yẹn kó ẹrù, ó kó iṣu, ó kó pòtétò, ó kó àwọ̀ tòmátò náà a ti ata. Ọkọ̀ yẹn ni mo wọ̀ tí mo fi dé ìlú Ìbàdàn ìyẹ ọdún márùn-ún sẹ́yìn. Nígbà tí mo wọ ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn níyen, nígbà tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn níyen.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni wípé tí mo bá ti jí ní òwúrọ̀, mo máa ń kọ́kọ́ mu omi náà. Mo máa ń mu omi kọ́ọ̀pù kan. Tí mo bá ti mu omi tán, mo máa ń ṣe, mo máa ń ṣe exercise. Mo máa ń ṣe èyí tó ń pè ní push up. Mo má a ń ṣe ní, mo máa ń ṣe ogún lẹ́ẹ̀mejì. Tí mo bá ti ṣe tán, mo máa ń fọyín mi. Àwọn nǹkan tí mo se máa ń ṣe láraaro ní ojoojúmọ́ nìyẹn, ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Tí mo bá ti wa fọyín mi tán, mo máa ń mu coffee. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀, òwúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn. Mo máa ń tí mo bá ti jí, mo máa ń mu omi. Tí mo bá ti mu omi, mo máa ń ṣe push up. Then mo máa ń fọyín mi, then mo máa ń mu coffee. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast ní YouTube àti ní orí Facebook. Mo máa ń gbọ́ oríṣìíríṣìí podcast. Mo máa ń gbọ́ live podcast, iyẹn podcast tí wọ́n ń ṣe ní lásìkò lọ́wọ́lọ́wọ́, mo dẹ̀ máa ń gbọ́ podcast tí wọ́n ti ṣe sẹ́yìn náà. Mo máa ń gbọ́ wọn lórí, lórí YouTube àti lórí Facebook. Mo máa ń gbọ́ oríṣìíríṣìí podcast ní, nípa ẹ̀sìn, nípa ìlú, nípa ogun, nípa ilé ẹ̀kọ́, nípa ẹ̀kọ́, nípa business, nípa owó. Irú àwọn podcast tí mo máa ń gbọ́ nìyẹn.

Mo má n ṣe oríṣiríṣi ǹkan láti táyọ síra àwọn alábàáṣepọ̀ mi. Mo ma rí pé mo máa rí dájú pé gbogbo ìgbà ni mò ń ka ìwé, ni mò ń kọ́ ẹ̀kọ́, ni mò ń wo fídíò àbí podcast tó lè ràn mí lọ́wọ́ láti, láti mọ ǹkan tí mò ń ṣe sí, kí n lè ní ìmọ̀. Gbogbo ìgbà ni mo máa n wá ìmọ̀ àti òye, gbogbo ìgbà de ni mo máa ń gbàdúrà. Gbogbo ìgbà mo máa ń rí pé ìmọ̀ mi ó kún, gbogbo ìgbà mo máa ń rí pé mi ń ṣeré. Ìgbà tó bá ń ṣeré, tó bá ń sùn, èmi máa fi ń wá ìmọ̀ ni, mò máa fi ń wá ìmọ̀ sí àwọn nǹkan tí mo máa n ṣe láti táyọ síwájú, síra àwọn alábàáṣepọ̀ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí, mo ti lọ sí òde ìkómọ rí. Òde ìkómọ ni òde tó máa ń ṣe tí ẹ́ obìnrin bá ṣẹ̀ṣẹ̀ bímọ. Mo lọ sí òde ìkómọ rí, mo dẹ̀ tí lọ sí òde ìgbéyàwó rí. Àwọn òde tí mo ti lọ rí nìyẹn tí mo dẹ̀ máa ń gbádùn torí pé oríṣìíríṣìí oúnjẹ ló máa wà níbẹ̀, oríṣìíríṣìí orin àjọyọ̀, oríṣìíríṣìí ènìyàn, oríṣìíríṣìí nǹkan dẹ̀ní eyàn máa rí níbẹ̀. Fún ìdí ẹ̀yìí, mo máa ń lọ sí òde dáadáa, mo dẹ̀ tí lọ sí òde rí. À, ìkánlára àwọn òde tí mo ti lọ, mo ti dárúkọ ẹ̀. Moti lọ sí òde ìgbéyàwó mo dẹ̀ ti lọ sí òde ìsọmọ lórúkọ, òde ìkómọ.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù oun naa ni àjọ̀dún tó ti dé tán yìí tí a ṣẹ̀ṣẹ̀ ń wọ inú ẹ̀, ìyẹ́n àjọ̀dún Kérésìmesì tí gbogbo ayé má ń ṣe ayẹyẹ e ní oṣù kejìlá. On the 25 of December, oṣù kejìlá, ní gbogbo ayé má ń ṣe àjọyọ̀ Kérésìmesì. Ó jẹ́ ọjọ́ tí abí Olúwa wa, Jesu Kristi. Ó dẹ̀ jẹ́ ọjọ́ tí mo nífẹ̀ẹ́ jù sí jù. Ó jẹ́ àjọ̀dún tí mo nífẹ̀ẹ́ sí jù, tori pe òun ni ọjọ́ táabí Olúwa wa Jesu Kristi. Gbogbo ayé dè ló máa ń, gbogbo ayé ni yó maa ń fi ọwọ́ fún ọjọ́ yìí. Ó jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun, òun ni ọdún méjèèjì. Ọdún méjì. Ní gbogbo ọdún méjì ni mo máa ń ra ẹ̀rọ ayára bíàṣá tuntun, torí nipé ní ọdún méjì, ọ̀pọ̀ nínú àwọn ẹ̀rọ ayára bíàṣá mi ti máa, wọ́n ti máa, wọ́n ti máa máa bàjẹ́, bátìrì wọn ti máa weak. Torí ẹ ni mo ṣe máa ń ra ẹ̀rọ ayára bíàṣá tuntun ní gbogbo ọdún méjì, òun ni mo máa ń ra won. Mo dẹ̀ máa ń rí i dájú pé àwọn ètí mo lò tẹ́lẹ̀, mo tún wọn ṣe. Mo dẹ̀ tú lò wọ́n, tún un yé ọjọ́bá yá rí, mo fún wọn, mo fún wọn jáde, mo dáṣẹ́ eeyan, mo fún àwọn èèyàn. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn máa ń ràn mí lọ́wọ́ gan láti, láti jẹ́ kí ẹrù mi kó máa wuwọ́ ju, ó dé máa ń ràn mí lọ́wọ́ láti di ẹrù mi kù. Wọ́n dé máa ń jẹ́ kó, kó rọrùn láti gbé ẹrù mi. Fún ìdi èyí, mo máa ń gbé backpack, mo máa ń lo, mo máa ń lo àpò ẹ̀yìn. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń lo àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn mi dé ni ó tóbi dáadáa, ó ní àyè, ó dé le fún ẹ̀yìn mi, kò dẹ́ ṣe ǹkan tí o máa tó wúwo ju àbí tó máa wá fà mí sẹ́yìn. Bẹ́ẹ̀ni mo ní àpò ẹ̀yìn, mo de máa ń gbé àpò ẹ̀yìn.

Ti mo ṣe ma ń ṣètò owó iṣẹ́ ni mi pé ti mo ṣe ń rí owó gbà, owó gbà tí àwón níbára mi bá ti san owó fún mi, ti bá ti rí owó gbà àti ìgbàyẹn ni mo ti máa ń ṣe ìṣirò owó iṣẹ́ àti owó tí mo nílò fún iṣẹ́ àti àwoṣiṣẹ́ mi. Mò dẹ́ ti máa ń yà sọ́tọ̀ tó ṣe ò tó kéré tí àbí tó pọ̀ sì máa ń ti yà sọ́tọ̀. Ti mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ ni ìyén, mo máa ń yà sọ́tọ̀ láti ilẹ̀. Owó àwoṣiṣẹ́, owó ta fẹ́ fi yẹrí tún nǹkan ṣe àti owó tí máa fi ràjà. Òun ni mo ti máa ń yà sọ́tọ̀ láti ibẹ̀ tí mo ṣe máa ń ṣe, tí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ ni.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, kọ́kọ́rọ́ ilé mi. Mi ò mọ̀ bóyá ẹ̀ n béèrè kọ́kọ́rọ́ ilé mi àbí kọ́kọ́rọ́ ibi iṣẹ́ mi. Àmọ́ ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ ilé mi sí tí n bá ń jáde, òun ni ẹ̀yìn ehn gorodoomu tó wà ní ìta ilé mi. Ẹ̀yìn ẹ́ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí tí n bá ń jáde. Ẹ̀yìn gorodoomu ńlá tó wà ní iwájú ìta ilé mi. Ehn, kọ́kọ́rọ́ ibi iṣẹ́ dè ni mo máa ń dii mu ni, ní gbogbo ìgbà ló máa ń wà ní ọwọ́ mi. Tí n bá ti dé ilé ni mo máa fi sínú eh inú, inú wardrobe mi nínú yàrá mi. Àmọ́ gbogbo ìgbà ni kọ́kọ́rọ́ ìyẹ́n máa n wà lọ́wọ́ mi. Kọ́kọ́rọ́ ilé mi ni mo máa ń fi sí, mo máa ń tọ́jú sẹ́yìn gorodoomu tó wà ní ìta ilé mi.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́, òun nì yìí. Ọ̀sán àná, ọ̀sán àná ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Mo dẹ̀ kọ láti ara ọ̀gá mi ǹkan tí mo dẹ̀ kọ́ ni wípé kò sí ti oníbàárà àbí kò sí ti oníbàárà bá ṣe ṣetó àbí bá ṣe sọ̀rọ̀ sí wípé òun ò lówó lọ́wọ́, ó lówó lọ́wọ́. Ẹ̀kọ́ tí mo kọ́ ni gbogbo ènìyàn ni ó lówó lọ́wọ́, ó kò ju irawọn lọ ni. Tó bá lè lówó lọ́wọ́, ó tún mọ̀ sí wípé o lè fún wọn ńkan láti gbà owó yé. Ǹkan tí mo kọ́ nìyen ní ibi iṣẹ́, ǹkan tuntun tí mo kọ́ ní ibi iṣẹ́ nìyen l'ánàá.

Ti mo ṣe máà ń kí àwọn ènìyàn, mo máà ń kí àwọn ènìyàn bí wọ́n ṣe kọ́ mi, tọ dẹ ṣe tọ́ mi ní ìlànà Yorùbá gẹ́gẹ́ bí ọmọlúàbí. Àwọn tí wọ́n bá jù mí lọ, àwọn àgbàlagbà, mo ma ń dọ̀bálẹ̀ kí wọ́n ni. Láti fi, lati fi ọ̀wọ̀ wo wọ́n, mo ma ń dọ̀bálẹ̀ kí àwọn àgbàlagbà. Àmọ́ tí wọ́n bá tó mi, àbí tó bá jẹ́ ẹgbẹ́ mi, mi kì í dọ̀bálẹ̀, ẹnu enu nìkan mo máa fi ń kí wọn. Àmọ́ àwọn àgbàlagbà tó bá jù mí lọ mo ma ń dọ̀bálẹ̀ kí wọ́n ni. Tí n ba dẹ̀ ríiyan ni ojú ọ̀nà tí mi i le dọ̀bálẹ̀, màá tẹ orí mi láti kí wọ́n. Bí mo ṣe máà ń kí àwọn ènìyàn nìyẹn.

Tí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, ó jẹ́ ọ̀nà tí mo nífẹ̀ẹ́ sí. Mi kì í wo àkókò tí mo wà pẹ̀lú ẹbí mi. Mo máa ń gbádùn gbogbo àkókò. A máa ń rẹ́rìn-ín, a máa ń sọ̀rọ̀, a máa ń jẹun. Mi kì í wo àkókò tí mo wà pẹ̀lú wọn. Mi kì í fúnra mi ní wákàtí tí màá lo pẹ̀lú wọn. Mo máa ń lo gbogbo wákàtí tí mo bá lè lò pẹ̀lú wọn. Wọ́n ni mo máa ń lò pẹ̀lú wọn. Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú wọn ni, mi kì í táìm̀ ara mi. Mo kọ́ máa lo maa ko ma lo àkókò pẹ̀lú wọn títí sí tí ta fi máa lọ sùn, torí pé ẹbí mi ni wọ́n. Kò de sí ǹkan tó ṣe pàtàkì láyé ju ẹbí mi náà lọ.

Bẹ́ẹ̀ni, tí mo bá sùn mo máa ń fi iyè aṣọ ìbora bò ara. Àgágá ẹsẹ̀ mi, mo máa ń fi aṣọ ìbora bò ẹsẹ̀ mi torí pé tí òtútù bá mú, ẹsẹ̀ mi ló máa ń kọ́kọ́ tutù. Fún ìdí èyí, mo máa rí pé mo fi ìbora bo ara mi àti ẹsẹ̀ mi tí n bá lọ sùn. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ìbora tó bá nípọn, àwọn ìbora tí a fi owu púpọ̀ ṣe torí pé irú ìbora yẹn atẹ́gùn ò le tètè gba inú ẹ kọjá. So mo máa fún o, mo máa rí pé Stanley atẹ́gùn púpọ̀. Irú àwọn ìbora tí mo máa ń fi bora ni iyẹn tí n bá tí ìbora sùn.

Ní àárín àwọn ẹlẹ́gbẹ́ mi, mo máa ń ṣètò ìṣòro pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú ìmọ̀, pẹ̀lú òye àti pẹ̀lú ìlànà Olúwa tí mo ṣe máa ń ṣètò ìṣòro nìyẹn. Torí pé tí mo bá ṣe bẹ́ẹ̀, tí mo bá ṣètò ìṣòro pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú ìrẹlẹ àti pẹ̀lú ìlànà Olúwa, ó máa ó lè fa ìjà àbí ó lè fa kí àwọn, àwọn ẹlẹ́gbẹ́ mi má a kó máa jówú mi. Fún idí èyìí mo máa ń ṣètò àwọn ìṣòro pẹ̀lú ọgbọ́n, ọgbọ́n ṣe kókó, ọgbọ́n ṣe pàtàkì gan. Torí pé mo máa ń ṣètò ìṣòro pẹ̀lú ọgbọ́n, wọ́n tún nífẹ̀ẹ́ mi sí ni. Ju kọ́, ju kọ́ máa jówú mi lọ, wọ́n nífẹ̀ẹ́ mi sí ni. Wọ́n dẹ̀ ri mi bí ènìyàn tó lè kó nǹkan lára ẹ̀.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo ti ṣe, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, mo dẹ̀ ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ ọ̀fẹ́ kan tí mo ti ṣe sẹ́yìn ni fún ọ̀rẹ́ ìyá mi tí mo bá wọn kọ article, mo bá wọn kọ article nípa iṣẹ́ ìránṣẹ́ wọn tíi mo dẹ̀ fún wọn. Article one thousand one thousand word, ọ̀rọ̀ igba ní ẹmaárùn-ún, ọ̀nà ọ̀rọ̀ igba lọ́nà márùn-ún. Óun ni article tí mo bá wọn kọ̀ ní ọ̀fẹ́ torí pé won jaye, won jolà ìyá mi ti won mọ. Hmm, ìgbà tí mo lè rántí tí mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ niyen.

Irú kọ̀mpútà tí mo ní, òun ni Lenovo. Kọ̀mpútà tó n pè ní Lenovo, ó jẹ́ company tó dára gan. Àwọn dẹ̀ ní fún mi, àwọn ni best company tón má n ṣe kọ̀mpútà. Irú kọ̀mpútà tí mo dẹ̀ ní, irú Lenovo kọ̀mpútà tí mo ní, òun ni éyi tọ́n n pẹ̀ ní laptop. Laptop òun ni, òun ni irú kọ̀mpútà tí mo ní. Company tó dẹ̀ ṣe ẹ ní Lenovo ló ṣe. Ó dára gan, mo ti n lò ó, ó ti pẹ́, ọjọ́ ti pẹ́, kò dẹ̀ fún mi ní wàhálà rí, kò bàjẹ́ rí. Dì sín ó dẹ̀ ṣì n ṣiṣẹ́ dáadáa, gbogbo ǹkan e ṣì n ṣiṣẹ́ bíi tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa n ríi dájú wípé mo ka àwọn adéhùn dáadáa. Mi kì í ṣe ẹni tí, tí yóò wà careless, mo jẹ́ ẹni tí ò wà careful gan. Mo máa n ka àwọn adéhùn dáadáa, yékéyéke. Mo máa n ka pé, mo máa n ka, mo máa n ríi dájú wípé ó yé mi. Ibi tí ó bá yé mi mo máa n bèèrè ibèèrè. Mo máa n ríi dájú wípé gbogbo nǹkan tó wà nínú adéhùn yén ye mí. Kí n tó ṣe nǹkan kan, mo máa n ka adéhùn dáadáa mo dẹ̀ máa n ríi pé ó yé mi dáadáa, ó yé mi gún ye. Tó rí pe ó ṣe pàtàkì kí ènìyàn máa ka adéhùn dáadáa, kí ìjà má ba ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú, kí ènìyàn má bá dé, kí ènìyàn má bá regret nǹkan tí ènìyàn bá ṣe lọ́jọ́ iwájú. So oda kí èyàn má ka adéhùn dáadáa.